À, mo máa ń wẹ̀, mo máa ń wẹ̀ dáadáa, mo máa ń lo cream, mo máa ń lo perfume, gbogbo nǹkan tí mo máa ń lò tó máa ń jẹ́ kí ara mí mọ́, òun ní mo máa ń lò, mo máa ń wọ aṣọ tó da. Tí mo bá fẹ́ jáde ò tí mo bá wà nílé ò tí mo bá ń lọ síbi iṣẹ́, gbogbo nǹkan tí mo máa ń wọ̀ sára, mo máa ń ní ìṣọ pé gbogbo nǹkan tí mo máa ń wọ̀ ó dáa lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ lọ́jọ́ Monday, ọjọ́ Wednesday àti ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ ìsin. Rárá o, mo máa ń lọ sí ìjọ ìsìn dáadáa. Mo máa ń lọ sí Church.

Ọjọ́ Sátidé ni mo fẹ́ràn jù torí pé ọjọ́ Sátidé ló jé ọjọ́ tí mo máa ń láyé, mo máa ń ráyè àti sinmi, mo máa ń ráyè àti sinmi dáadáa nílé. Mo máa ń wà nílé lọ́jọ́ Sátidé, so mo máa ń ráyè àti sinmi, mo máa wo àwọn tó ń gbá ball.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Mo ní ẹ́yo kan sí ọwọ́ mi, mo ní méjì ní ojú mi, à mo ní, mo ní, mo ní ìràwọ̀, àmi ìràwọ̀ tó pọ̀ gan-an. Àwọn tó ti gbógbo gan, tó ti gbó lára mi gan ó wà. Àwọn tó sì wà ó wà lójú mi, ó wà lọ́wọ́ mi. Ẹsẹ̀ mi gan, mo ní ẹ́ẹ̀yàn kan ní ẹsẹ̀ mi.

À bẹ́ẹ́ni mo ti lọ sí Ṣóré gan. Mo ti lọ síbẹ̀, a lọ gbá beach ball níbẹ̀, a lọ wo omi. Mo ti gbé àbúrò mi lọ síbẹ̀ rí, a lọ wo omi, a lọ bí odò ẹ ṣe máàán, bó ṣe máa ń ṣe, bó ṣe máa ń lọ síwájú, ó ń wá sẹ́yìn. Ọ̀un la lọ wò.

Mo máa ń bèrè, mo máa ń bèrè ọ̀nà tó bá jẹ́ pé mo lọ sí ibi tí mi ò tíì lọ rí. Màá bèrè pé, àwọn tó ń gbé bẹ́ẹ̀, màá bèrè lọ́wọ́ won pé ẹ̀jọ̀, níbo ni ọ̀nà tó, tó yà sí ibi tí mo ń lọ. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀ ọ̀nà, mo máa ń bèrè.

Kí n tó lọ sùn, mo máa ń lo, mo máa ń lo ọṣẹ fún ojú mi torí pé mo ní àwọn pimples tó máa ń ṣe mi lójú. Àwọn tí mo fẹ́ lọ, tí mo fẹ́ sùn, màá lo, màá lo àwọn, àwọn ṣẹ́ẹ̀lẹ̀ àwọn, àwọn ọṣẹ fi pa ojú mi tí mo bá fẹ́ sùn torí, torí àwọn nǹkan tó ń ṣe mí lójú.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn nkan tó má n pa mí lẹ́rin. Bóyá tó bá jẹ́ fídíòbo àbí nkan tí wọn kọ́ ọ ní o, tó bá jẹ́ pé nkan tó n pa èèyàn lẹ́rin ni, mo fẹ́ran gidi gan torí kò sí nkan tó dà, kò sí nkan tó tó dà lára ju kí eyan ma rẹ́rin, torí ó ma n, ó ma n gbé ẹ̀mí èèyàn sókè.

Àwọn ǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni àwọn kọ̀ǹpútà ta fi ń ṣiṣẹ́, àwọn fóònù ta fi ń péra wa tí a bá fẹ́ gẹ́tì information, tí a bá fẹ́ gẹ́tì ǹkan tí a má a ṣe. Àmo, ó ní ǹkan tó pọ̀ tó ṣe pàtàkì níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣá, àwọn printer, àwọn ǹkan tí a fi ń jókòó, àwọn ẹrọ àwọn ǹkan pàtàkì ló jẹ.

Rárá o, mi ò mọ̀ bó ṣe ń pẹja o, mi ò mọ̀ bó ṣe ń mú ẹja o, mi ò kí ń lọ sódò o. Mo máa tí mo bá fẹ́ lọ sódò gan láti lọ wo àwọn tó ń mú ẹja nì bọ̀, èmi kí n sọ pé mo fẹ́ wọ mí lọ pẹ ẹja. À, mi ò mú ẹja rí. Mi ò tí ì mú ẹja rí o, torí pé èmi gan mi ò fẹ́ràn àti máa jẹ ẹja, so mi ò fẹ́ràn.

Èmi normal normal gan, mi ò fẹ́ràn ìgbóná. Tí ó bá jẹ́ pé gbogbo, gbogbo ibi ti tutù, mi ò fẹ́ràn ìgbóná. Tí òtútù bá wà, mo máà ń, mo máà ń múra dáadáa, mo máà ń lo blanket mi fi bo ara. Or kí n sọ pé mo fẹ́ràn ìgbóná, rárá o, mi ò fẹ́ràn kí yàrá mi gbóná o.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òrùn sára mi o, nítorí pé mi ò likr òrùn, kí òrùn máa bà mí, kò da fún skin mi, kò da fún ara mi. Òòrùn máa ń bọ ara mi tí òórùn yẹn bá ti pọ̀ jù. O ní bí òórùn yẹn máa pọ̀ jù rí gan, mi ò ní jáde torí òòrùn máa ń ṣe mí léṣe tí mo bá jáde nínú ẹ̀.

Nínú coffee àti tea, tea ni mo fẹ́ràn jù torí tea máa ń ní, ó má ń ní mílìkì tó dùn. Àmọ́ coffee, ah, kò kí n ṣe pé mi ò like coffee o, àmọ́ mo choose àti, àti lo tea. Tea ni mo fẹ́ràn jù ní méjèèjì wọn. Coffee dà, tea dà, àmọ́ tea ni mo fẹ́ràn jù.

Àwọn níbi iṣẹ́ mi kò ṣe dandan kí èèyàn wọ aṣọ òyìnbó, kò ṣe dandan kí èèyàn wọ aṣọ corporate. Èèyàn lè wọ irú aṣọ tó wùú, àmọ́ kó jẹ́ aṣọ tó da. Aṣọ tó da ló ṣe, òun ló jẹ́ pàtàkì jù níbi tí mo ti ń ṣiṣẹ́.

Ìbáṣepọ̀ àti èmi àti ọ̀gá mi ò dáa àti búra wa rí a jà rí. Gbogbo ǹkan tí a ma n ṣe, mo fẹ́ràn ǹkan tó ma n ṣe, ó náà ó fẹ́ràn ǹkan tí mo ma n ṣe. A ma n ṣiṣẹ́ dáadáa. A ma n jọwọ́. Papọ̀ kà ṣe ǹkan tó, ǹkan tó yẹ kí a ṣe níbi iṣẹ́ tó ma mú iṣẹ́ rìn jinà.

Fún ọdún tí mo bá lọ sọ́dún, mo máa ń ní ọ̀sẹ̀, ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì ni mo máa ń lò fún ọdún. Bóyá mo fẹ́ lọ sinmi ò, mo fẹ́ ṣe ìrìnàjò sí ẹ́, abúlé mi àbí mo fẹ́ lọ wo àwọn, àwọn àbúrò mi àbí àwọn ẹ̀gbọ́n mi tó, ti ó, jìnà díẹ̀. Ọ̀sẹ̀ méjì ni mo máa ń lò fún àwọn kíní ẹ.

Lójojúmọ́, ìgbà méjì ni mo máa ń fọyín mi. Láàárọ̀ àti alẹ́. Láàárọ̀, tí mo bá jí láàárọ̀, mo fẹ́ lọ síbí iṣẹ́, mo fẹ́ ṣe nǹkan, mo máa ń fọ ẹnu mi. Tí mo bá ti ṣe tán lọ́jọ́, tí ó bá ti dalẹ́, òun ni mo máa ń fọ ẹyin mi lálẹ́. Nírọ̀lẹ́, nírọ̀lẹ́ àti àárọ̀ ni mo máa ń fọ ẹnu mi lójojúmọ́. Ìgbà méjì ni.

Bẹ́ẹ̀ni, tí mo bán sọ̀rọ̀ lójú àwọn ènìyàn, mo máa sọ̀rọ̀ dáadáa mi ò kín sáré sọ̀rọ̀. Mo maa n Mo máa sọ̀rọ̀, mo máa ń gbẹ́nu wálẹ̀ sọ̀rọ̀ tí mo bá wà lójú àwọn èyàn. Nítorí pé mi ò mọ̀ nǹkan tí mo máa sọ nísìnyí tó máa mú èyàn mí gbé mi sọ́kàn. Tí mo bá sọ̀rọ̀, mo máa ń wà careful of àwọn nǹkan tí mo máa n sọ.

Tí mo bá mọ̀ pé mo ti ṣe nǹkan tó dáa, tí àwọn ẹ̀mí bá mọ̀ pé mo ṣe nǹkan tó dáa, tí wọ́n bá sọ fún mi pé, “à, o ṣe o, ẹ ṣe o”, máa sọ fún wọn pé, “à, mo dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Torí àwọn nǹkan tí mò ń ṣe kò ko kín ṣe agbára mi nìkan ni mo fi ń ṣe àwọn ohun tí mò ń ṣe. Só tí àwọn ènìyàn bá yìn mí, máa gbé ìyìn yẹn máa fun Olúwa ni.”

Ní òwúrọ̀ wákàtí mẹ́fà ni mo máa ń jí. Nígbà tí mo, mo fẹ́ jáde, mo fẹ́ já́, mo fẹ́ jí jáde, mo máa ṣẹ́ẹ̀tì alarm tó máa ń jí mi ní five. Umm àmọ́ tí mi ò bá ní nǹkan tó máa eeh mú mi kí n ṣe alarm, ẹ àkókò wákàtí mẹ́fà ni mo máa ń jí.

Rárá o, mi ò tí ì fún ènìyàn lẹ́jẹ̀ rí o. Mi ò tí ì gbẹ́jẹ́ fún ènìyàn rí o. Àmọ́ tí mo bá ti wà ókè pé mo ti wà nínú ipò tó yẹ kí n fún èyàn lẹ́jẹ̀, mà á fún èyàn lẹ́jẹ̀ tí mo bá ti dé ipò ẹ. But níìsín, mi ò tí ì fún eeyan lẹ́jẹ̀ rí o.

Bẹ́ẹ̀ni, mo máa ń se oúnjẹ. Mo máa ń se oúnjẹ dáadáa láti ìrẹsì dé àmàlà, dé ọbẹ̀ ewédú, ọbẹ̀ kìnìkan kìnìkan, ọbẹ̀ ẹ̀gúsí mo máa ń se oúnjẹ. Mo mọ̀ bí a ti máa ń se oúnjẹ. Tí mo bá, tí mo bá wà lára mi, èmi ni mo máa ń se oúnjẹ mi. Àmọ́ tí mo bá lọ sí ilé pé a mọ̀inmi máa se oúnjẹ, èmi máa sọ pé mi ò ní se oúnjẹ lọ́jọ́ yẹn. Àmọ́ mo mọ̀ a ti máa se oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kíyàn lórí fóò'mi Tó bá jẹ́ mẹ́sẹ́èjì tí mo ṣẹ̀ ń dè láti text abi mo pè eyan ye ni, mo máa ń kí i. Tó bá jẹ́ èèyàn tó ń ṣe ọjọ́ àìbí mi, mo máa ń pè, mo máa ń gbàdúrà fún wọ́n. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo máa ń kíyàn lórí fóòmi.

O ti pẹ́ gan o, èmi gan, mi ò lè, mi ò lè, mo ti gbàgbé, o ti pẹ́ tí mo ti lá àlà burúkú o. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò lá àlà burúkú rí. Mi ò lá àlà, o ti pẹ́ tí mo ti lá àlà burúkú, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí àwọn àlà tí mi ò kí n, mi ò fẹ́ràn ni. Ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí n máa bẹ̀rù. O ti pẹ́ tí mo ti lá àlà burúkú.

Rárá, lójojúmọ́ mi ò kí ń mú òògùn. Ìgbà tí mo máa ń mú òògùn ni ìgbà tí ara mi ò yá. Ó wá, mo wá lọ sí pharmacy àti lọ ra òògùn. Wọ́n á fún mi ní òògùn tí mo máa ń lò lójoojúmọ́. But bí èní, kò sí nǹkan kan tó ń ṣe mí, kò sí, e, àìsàn tí mò ń sìn. Mi ò kí ń lo, mi ò kí ń lo òògùn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, ìsingan aṣọ òtútù ni mo wọ jákẹ̀tì òtútù tí òtútù bá mú bí ìsìn tó jẹ́ weather harmattan òun ni mo wọ, bí mo ṣe wà mo wà lójú dé nísin ín, ehn jákẹ̀tì mi ni mo ń wọ torí òtútù yẹn ti pọ̀ jù.

Ehn, tí mo bá fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn, ẹ̀bùn tí mo fẹ́ràn jù ni owó. Torí pé tí mo bá fún wọn lówó, owó náà lè ṣe nǹkan, ó lè ṣe nnkan tó pọ̀ fún wọn wọ̀. Àmọ́ tí mo bá fún wọn ní nǹkan ẹ̀ nǹkan ìmíì, kí ní yen? Ó lè jẹ́ pé wò ó need e But kò sí anybọ̀dy pé tó má sọ pé kò ní need owó. So ẹ̀bùn tí mo fẹ́ràn áti máa fún èeyàn jù ni owó.

Gbogbo ìgbà tí mo bá wà nílé, oun ni mo máa ń tọ́jú ilé mi. Ìgbà tí mo ráyè, mo ráyè àti wà nílé, mo máa ń nu ilé mi dáadáa, mo máa ń tọ́jú ilé mi. Torí tí mi ò bá ṣe nígbà yẹn, mi ò mọ àkókò tí mo máa ní àti ṣe, òun ǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni o, íméèlì àìwúlò tó wà fún mi ò tí pọ̀ jù. Àwọn tó fẹ́, bóyá àwọn tó fẹ́ gbá mi ni o, ní o máa ń rán mi ní íméèlì ẹ. Mo má n ní íméèlì tó pọ̀ tí èmi náà kàn máa ma wo íméèlì pé a, kíni mo fẹ́ fi nǹkan tí wọn kọ̀ síbí ṣe. O, mo máa ń gbá wọn lórí íméèlì yẹn lójoojúmọ́.

Èmi gangan mo máa ń lo ìrọrí tó pọ̀, mo máa ń lo ìrọrí tó pọ̀. Tí mo bá fẹ́ ṣe nǹkan, nǹkan tí mo fẹ́ ṣe, tí mo bá fẹ́ ṣe màá rò, màá rò, màá rò, ehn, ìrọrí tó, tó lọ́gbọ́n jù òun ni mo máa lò any situation. Nǹkan tí mo fẹ́ ṣe at all, mo máa ń rò, mo máa ń lò ìrọrí.

Ó tọ́ ni, mo máa ń jẹ gọ̀mù. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ̀mù, bọ ko kí n ṣe ìgbà, ìgbà gbogbo. Ìgbà kankan ni mo máa ń fi gọ̀mù sẹ́nu pé kí n, kí n wo bó ṣe rí lẹ́nu, bọ̀wọ̀ ó máa ń pẹ́ gan kí n, kí n gbé gọ̀mù sẹ́nu. Àfi tí mo bá rí pé ń o wù mí kí n gbé nǹkan sẹ́nu kí n máa jẹ diẹ̀ diẹ, òun ni máa ra, máa ra gọ̀mù, màá gbé sẹ́nu.

Nígbà ọmọdé mi mo rántí Ìgbà tí ó fẹ́ yá mi ní fótò tí mo sá, à mo rántí ìgbà tí mo, mo ṣe ìrìn àjò lọ sí i ìgbéyàwó uncle mi ní ìlú Benue. Nígbà tí mo kéré mo rántí ìgbà tí óò, ìgbà tí ó gbé mi lọ sí páàkì tí wọ́n ra nǹkan fún mi, tí mo jẹ tí inú mi dùn.

Nínú iṣẹ́ tuntun tí mo fẹ́ gbà, mo máa ń wo owó tí wó fẹ́ san. Àwọn tí mo fẹ́ bá ṣiṣẹ́, owó tí wọ́n fẹ́ san fún mi, mo máa ń wò. Mo máa ń wo bí ìbẹ̀ ṣe rí, ṣe ó ní space áti ṣiṣẹ́, ṣe ó ní ibi tí èèyàn lè ṣe nǹkan tó fẹ́ ṣe níbẹ̀.

Fóònù, irú fóònù tí mo ń lò ní Samsung, Samsung S10 o ni fóònù tí mo ń lò nísinyí. Fóònù yẹn ó jáde ní 2019 ni fóònù yẹn ẹ̀ jáde, but, eh, ọdún tó kọjá yìí ni mo ra fóònù yẹn. Samsung S10 ni mò ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó dá lára. Oúnjẹ tó dá lára nìkan ni mo máa ń jẹ o. Mi ò kí ń jẹ oúnjẹ jàkujàku tí wọ́n ń sè pẹ̀lú àwọn nǹkan tí o mọ̀. Oúnjẹ tí mo fẹ́ jẹ, màá make sure pé nǹkan tí wọ́n fi se oúnjẹ yẹn ń mọ́ dáadáa. Kì í ṣe omi tí ò dáa àbí kini tí o mọ̀ ní wọ́n fi se oúnjẹ yẹn.

A mo má ń rántí torí pé mo má ń, ó ní àwọn ọ̀rọ̀ mi tí mo má ń record pẹ̀lú fídíò camera fóònù mi. Ó ní àwọn tí mo má ń kọ́ ní ìwé. Gbogbo ǹkan tí mo ń ṣe mo má ń, mo má ń gbé record síbẹ̀. É torí pé mi ò mọ̀ àkókò tí mo má need e. Ó lè jẹ́ pé màá ń need e fún ǹkan, mo má ń fi record ẹ̀ sílẹ̀.

Uhm àjọyọ̀ ìbí mi, ọjọ́ tí ó bí mi inú mi má ń dùn pé mo ti rí èjì mi tí ó bí mi, mo ti rí ọdún mi. Àmọ́ tí mo bá lówó lọ́wọ́ ni mo má ń ṣe àjọyọ̀. Tí mo bá lówó lọ́wọ́ màá ṣe kéèkì, màá ra biscuit àti ǹkan, màá pín fún àwọn tó ti wò jìnnà sí mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń gbé àpò. Mo máà ń gbé àpò sẹ́yìn tí mo bá n lọ sí school nítorí mo n ṣe program part time. Tí mo bá n lọ sí school, mo máa n gbé àpò. Sẹ́yìn tí mo bá n lọ síbi iṣẹ́, mo máa n gbé àpò. Sẹ́yìn tí mo bá fẹ́ rìnrìn àjò, mo máa n gbé àpò sẹ́yìn torí òun lo easy ju àti gbé nǹkan kó ǹ ṣe travelling bag tí a máa máa, a máa máa fàá pẹ̀lú ọwọ́, eleyi tí a bá ti gbé sẹ́yìn òtítan nìyẹn.

Ìgbà méjì la máa ń ṣe ìpàdé lọ́sẹ̀, ìgbà méjì. Ọjọ́ Monday àti ọjọ́ Friday. Ọjọọ Monday ni ìpàdé, ìpàdé ọ̀sẹ̀ tó bẹ̀, bẹ̀rẹ̀. Ọjọ́ Friday ni ìpàdé ọ̀sẹ̀ tó, ọ̀sẹ̀ tó ti, tó ti tán, tó ṣẹ́ṣẹ́ tán.

Gbogbo ìgbà mo mọ̀ bí mo ṣe ń ronú, mo mọ nǹkan tí mo fẹ́ ṣe, mo mọ nǹkan tí mo ti ṣeto fún un pé màá ṣe. Mió mo ní ìṣòro ti ọkàn, ọkàn mi wà sharp, ọkàn mi mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé, bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń, mo mọ bí a ṣe má ń, a ṣe má ń wẹ̀, mo má ń wẹ̀ lójoojúmọ́, lójoojúmọ́ àárọ̀ àti alẹ́ ni mo má ń wẹ̀. Mo má ń wẹ̀ pẹ̀lú, pẹ̀lú ọṣẹ, ọṣẹ kí ni, ọṣẹ tó má ń, tó má ń yọ pimples lójú àti ọṣẹ normal tí mo má ń lò àti ifara.

Oúnjẹ tàbá rí ni a máa ń jẹ o. Ní ìdílé mi oúnjẹ tàbá rí, a lè se ìrẹsì léènì ká se àmàlà lọ́la. Oúnjẹ oríṣìíríṣìí làá má jẹ. A kì í ṣe selection, a kì í yọ oúnjẹ pé a ní jẹ eleyi.